Ó ti pẹ́ tí èmi ti lọ sí ilé oúnjẹ o. Ilé oúnjẹ jẹ́ ibi tí èèyàn ti máa ń lọ ra oúnjẹ, pàtàkì julo oúnjẹ sísè. Nígbà tí èèyàn ò bá ní àǹfààní láti dá iná ní ilé ara tiẹ̀ tàbí èèyàn kò ní, èèyàn kò sí ní ilé tàbí èèyàn jẹ́ ẹni tí ò nífẹ̀ẹ́ síkọ́mọ̀ dá iná fún ara rẹ̀, iru ẹni bẹ́ẹ̀ ní láti lọ sí ilé oúnjẹ láti lọ jẹun ohun tí ó wù. Oríṣiríṣi ilé oúnjẹ la ní. A ní ilé oúnjẹ tó jẹ́ ti ilé oúnjẹ tó okelé, a sì ní ilé oúnjẹ tó jẹ́ ti ilé oúnjẹ àwọn ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yàn ní àǹfààní láti ra íyẹ oúnjẹ tó bá wù, bíi o se poótọ́ tàbí níwọ̀nba tàbí ní ọpọ̀ yànturu lo oríṣiríṣi.

Ìwà ìṣòwò mi. Ìwà ìṣòwò mi jẹ́ ìwà kan ní èyí tí ó bá ìlànà ìṣòwò mu. Èmi kì í ṣe ẹni tí í fi wádùwádù ṣe ìṣòwò. Mo máa ń ṣe ìfarabalẹ̀ ní àsìkò kọ̀ọ̀kan tí mo bá fẹ́ ṣe, tí mo bá wà lẹ́nu iṣẹ́ mi, torí mi kì í fẹ́ ǹkan kan tí yóò máa fà, tí èèyàn ó padà máa ṣe àbámọ̀ pé hin bá ti mo kí ń ṣe báyìí, hin ba ti máa kí ń ṣe báyìí. Lóòótọ́ a máa wáyé bèèyàn ò se fẹ́ ń gbà mí, ṣùgbọ́n ní gbogbo, gbogbo ìgbà ni mo máa ń gbìyànjú láti sá ipá láti ṣe bó ṣe ye kí ń ṣe. Tí mo bá fẹ́ lọ ra ọjà, mo máa ń gbìyànjú láti ṣe ìwádìí lórí àwọn ọjà tuntun torí i pé àwọn ǹkan tí àwọn oníbàárà ba máa ń fẹ́ dáadáa tèyàn bá ní, tèyàn ṣi tun ní àwọn ọjà ní ìti ó jẹ́ ọjà è tó, tó, tó dá, tó dùn, tó, tó wò jú rí. Àwọn ǹkan yìí ni ó máa ń mú kí ọjà èèyàn mọ̀ọ́ yá. Èmi jẹ́ ẹni tí ì máa ń fi owó ṣòwò dáadáa. Tí n bá ní owó kan, mo ń gbìyànjú láti dà á sínú owó òwò mi kí ó le bá tún maa búrẹ́kẹ́ sí i. Ní ìgbà mìíràn, mo máa ń wọ ọ̀dọ̀ àwọn ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ lọ láti yá owó, kun owó. Èmi máa ń sá fún ẹni tí ń máa, èmi ti máa ń sá fún gbogbo ohun tí ń jẹ́ owó èlé eléyìí tí màá ń sokùn fa. Ko jẹ́ wipé gbogbo ohun tèyàn pé lérè, tèyàn rí nídìí iṣẹ́ náà lèyàn tún máa lọ kó síbi àwọn ère owó tí èèyàn yà. Gbogbo àwọn ǹkan báyìí ni mo máa ń gbìyànjú láti sá fún, torí n ti máa ń mú kí owó òwò kó má tọ́ ọjọ́, kó má wúlò fún ǹkan kan tí èèyàn fẹ́ fi ṣenu.

Àsìkò ìparí iṣẹ́, ó jẹ́ àsìkò kan tí ó ní agbára torí pé ìgbà náà ni iṣẹ́ máa tún bọ̀ gbomi si tojẹ́ pé èèyàn ní láti fi agbára púpọ̀ sí iṣẹ́ si. Torí ìgbà mí n be tí iṣẹ́ máa ń pọ̀ ní ilẹ̀ tojẹ́ pé àsìkò tó yẹ ke e parí gan ẹlẹ́ma ní àǹfààní láti ṣíwọ́ ayafi bí òfin bá máa ṣe rí. Púpọ̀ àsìkò tí àwọn oníbàárà èyí tí ó jẹ́ àwọn oníbàárà è tí ó yàtọ̀ tí wọ́n máa ń pè ní special customer tí wọ́n bá wá ní àsìkò tí a bá ń parí iṣẹ́ lọ, a máa ń fẹ́ fún wọn ní ààyè ọ̀tọ̀ láti tún fi ṣà ṣe e ìbàrẹ̀pọ̀ tí ó tún mú òkun si. Mo àsìkò yìí, a ní ǹkan kan tí a fẹ́ ṣe ju pé ka ṣiṣẹ́ lọ bó ṣe yẹ kí a ṣe. Àmọ́ nígbà míì wà tó yẹ pé tí o bá ti rẹra púpọ̀, a à níwo ojú ẹni kankan ju pé ka ṣíwọ́ iṣẹ́ lọ. Ni àsìkò yìí, èèyàn ní láti ṣe sùúrù tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé àwọn ìpèníjà ọ̀pọ̀lọpọ̀ ni máa ń ṣẹlẹ̀ ní iru àsìkò yìí tí èèyàn sì ní láti ṣọ́ra kí wọ́n má ba à pàdánù iṣẹ́.

Èmi máa ń fi fáìlì mi pamọ́ sórí cloud. Ọ̀nà tí èèyàn lè gbà ní ayé ìsín láti fi lè ní àǹfààní sí àwọn fáìlì ni ibi gbogbo tí èèyàn bá wà. Kódà bí èèyàn ò bá ní àǹfààní àti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí ẹ̀rọ kọ̀m̀pútà èèyàn jáde, èèyàn ní àǹfààní láti tún fi lè lo àwọn fáìlì èèyàn tó wà lórí cloud. Ìkan nínú àwọn àǹfààní tí ó wà nínú kí èèyàn ó máa fi fáìlì pamọ́ sí orí cloud nùú. Fífi fáìlì pamọ́ sí orí cloud ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, nípa pàájù lọ fún àwọn tí ó bá ń ṣiṣẹ́, tí ó bá ń ṣiṣẹ́ lórí tó jẹ́ pé gbogbo iṣẹ́ wọn, gbogbo ìgbésí ayé wọn lórí ẹ̀rọ ayélujára ló wà. Ó ṣe pàtàkì púpọ̀ kí wọ́n ó fi fáìlì wọn pamọ́ sí orí cloud kó lè bá jẹ́ wípé Any ìgbàkígbà tí wọ́n bá ní àǹfààní, tí wọ́n bá ní bukata síi, wọn ó lè wọ ìbẹ̀ lọ nírọ̀rùn láti mú àwọn ǹkan tí wọ́n bá fẹ́ mú. Fífi fáìlì pamọ́ si órí cloud, ó tún ní àǹfààní èyí ti n ṣe fífi pamọ́ fún títí láélàé, fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Níwọn ìgbà tí cloud náà tí bá sì ń bẹ̀ ní ààyè tí ó ti parẹ́, èèyàn lè gbàgbé rẹ̀ síbẹ̀ tó jẹ́ wípé ìgbàkúùgbà tí èèyàn bá nílò rẹ̀ tàbí èèyàn tí ẹ wà ǹkan emi gan lẹ́yan ọba rí, ni inú èèyàn ó wa dùn pé, ṣé pé mo sì tún ní fáìlì yìí lọ́wọ́?

Bẹ́ẹ̀ni o, èmi ní àgbàlá òjò. Àgbàlá òjò ni má ń ni a máa ń lò láti fi gbé òjò, wọn tun máa ń pè ní ìgbásọ̀rọ̀. Tí a bá fi àgbàlá òjò yìí ta fi sí ibi ẹnu pànù, omi ọ̀pọ̀ yanturu ó lè kó síbẹ̀. Èèyàn ó sì gbé bóyá bí, ike ńlá bí drum ni yóò gbé sí ẹnu rẹ̀, tí omi ọ̀ má ṣe sọ̀rọ̀ro bí ìgbà tí omi ẹ̀rọ bá ń lọ. Ibẹ́ẹ̀ nii jẹ àgbàlá òjò èmi sì ni. Sugbọ́n, èyí tí mo ní ò pọ̀ o látàrí wípé kì í ṣe gbogbo etí òrùlé ẹni a fi sí. Àwọn ẹgbẹ́ kan náà ni a fi sí. Ibi tí a ti ní bùkátà sì omi jùlọ. A sì máa gbé drum ńlá kan síbẹ̀ kí omi ó lè bá máa yáwọ́ inú, ike ńlá èyí tí a pèsè sí àyè náà. Ànfàní pọ̀ lórísìrísì tí èèyàn máa ń jẹ láti, láti fi lílọ àwọn àgbàlá òjò yìí. Tí ó ṣe wipé tí èèyàn bá ní, tí ó bá jẹ́ àsìkò òjò, èèyàn ó nílò láti máa ṣẹ̀ sárékire. Pé à mọ̀ ń wá omi tí ń fi, tí ń fi ṣẹ, ìgbà tí ń fi ṣàwó ní àwọn ààyè tí èèyàn bá ti fi àgbàlá òjò náà sí.

Bẹ́ẹ̀ni, èmi máa ń lo ìborùn. Ìborùn, ìborùn jẹ́ hin tí àwọn òyìnbó ń pè ní umbrella. Ìborùn, ó ṣe pàtàkì púpọ̀ ní tipápá jùlọ tí èèyàn bá wà ní àwọn, à, agbègbè ibi tí òòrùn bá ti máa ń mú dáadáa, èèyàn nílò rẹ̀ láti fi dáàbò bo orí ara rẹ̀.